Ṣé o ti ní NIN, tí ṣe National Identification Number, nọ́mbà orílẹ̀? Ni bí ọdún díẹ̀ sẹ́yìn, a lè rìn kiri ní Nàìjíríà láìní nǹkan ju owó ju ọwọ́ àpò wa lọ, ṣùgbọ́n lónìí ayé ti yí padà. Ìbéèrè ṣe o ní NIN ti di ìbéèrè tí ó lè ti ilẹ̀kùn mọ́ ènìyàn tàbí ṣí sílẹ̀. Nọ́mbà mọ́kànlá, eleven digits péré ni, ṣùgbọ́n ó ní agbára ju owó lọ ní àwọn ìgbà mìíràn. Ẹ jẹ́ kí a wo ìdí tí nọ́mbà yìí fi di ọ̀gá ní orílẹ̀-èdè wa. Ìkíni kò sí NIN, kò sí láìnu, kò sí láìní fóònù. Ǹjẹ́ ọ̀ràn tí àkókò tí ìjọba sọ pé gbogbo SIM card gbọdọ̀ ní àsopọ̀ pẹ̀lú NIN. Ó di fàyàwọ́ pandemonium. Àwọn ènìyàn sùn ní iwájú ọ́fíìsì NIMC. Òtítọ́ ibẹ̀ ni pé tí o bá pàdánù fóònù rẹ lónìí tàbí tí o bá fẹ́ ra síìmù tuntun, o kò lè ṣe é ṣe láìsí NIN. NIN rẹ ti di ìdánimọ̀ onínọ́mbà digital identity rẹ. Bí SIM rẹ ṣe ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni ayé rẹ ṣe ń lọ ní ìrọ̀rùn.

Èyí ni abala ọ̀rọ̀ pàtàkì fún àwọn oníjọba, àwọn ọ̀gá ilé iṣẹ́ àti ẹnikẹ́ni tí ó ń dá iṣẹ́ sílẹ̀. Kókó yìí dá lórí ọgbọ́n ìṣàkóso owó àti ènìyàn. Ìbéèrè yẹn sọ pé ṣé ó yẹ kí o dá owó bo àwọn òṣìṣẹ́ rẹ? Would you give your workers a flood of money? Tí o bá jí ní òwúrọ̀ kùtùkùtù tí o sì rí pé o ti ní èrè ńlá nínú ìṣòwò rẹ tàbí contract ńlá kan wọlé, ìdánwò àkọ́kọ́ tí yóò, tí yóò wá sí ọkàn rẹ ni jẹ́ kí n pín owó yìí fún àwọn òṣìṣẹ́ mi kí ayé, ayé wọ́n lè yípadà lẹ́ẹ̀kan. Lójú èyí dàbí ìwà inú rere àti àánú ṣùgbọ́n nínú ọgbọ́n ìṣòwò a gbọdọ̀ béèrè pé ṣé owó tí mo, ṣé owó tí ó pọ̀ jù yóò ṣe wọ́n ní ore àbí yóò ṣe wọ́n ní ibi? Yorùbá bọ wọ́n ní, a kì í fi gbogbo ìka jẹun. Èyí ni ìdí tí a fi gbọdọ̀ ṣọ́ra nígbà tí a bá fẹ́ ṣe ore owó ńlá fún òṣìṣẹ́. Ewu owó òjijì Sudden Wealth Syndrome. Fojú inú pé o, fojú inú pé o fún òṣìṣẹ́ tí ń gba hundred thousand ní owó oṣù ní ẹ̀bùn twenty million naira lẹ́ẹ̀kan, kí ni o rò pé yóò ṣẹlẹ̀? Wọ́n lè dáwọ́ iṣẹ́ dúró ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá rí owó tí ó pọ̀ ju agbára ìṣàkóso wọn lọ. Wọn yóò rò pé wọn kò nílò láti ṣiṣẹ́ mọ́. Ìpadàànù ìgbẹjú kan, wọ́n lè lọ dá ìṣòwò tí wọn kò ní ìrírí nínú rẹ̀ sílẹ̀. Wọ́n lè lọ dá ìṣòwò, ìṣòwò tí wọn kò ní ìrírí nínú rẹ̀ sílẹ̀ kí wọ́n sì pàdánù gbogbo owó náà láàárín oṣù mẹ́fà. Owó dàbí omi, tí ó bá dà sí orí ewéko, tí ó bá dà sí orí ewéko níwọ̀nba yóò dàgbà. Ṣùgbọ́n tí ó bá kún omi flood sí i, gbogbo rẹ̀ yóò jẹrà, igi náà yóò sì kú. Owó kìí ra ìwà. Money doesn't buy character. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ni ó ń rò pé tí mo bá san wọ́n ńlá fún wọn, wọn yóò ṣiṣẹ́ takuntakun. Èyí kì í ṣe òtítọ́ ní gbogbo ìgbà. Ẹni tí ó jẹ́ ọ̀lẹ yóò máa jẹ́ ọ̀lẹ. Pàápàá tí o bá, tó bá fún ní owó àgbáyé, tí o bá fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó ńlá láì jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún un on hand money, o kọ́ wọn ní ìmọ̀ ẹ̀lá. Wọn yóò bẹ̀rẹ̀ sí ní lérò pé ẹ̀tọ́ wọn ni kì í ṣe ànfàní.

Ṣé o fẹ́ràn láti pín oúnjẹ rẹ? Do you love sharing your food? Ní ilẹ̀ Yorùbá àti ní gbogbo ilẹ̀ Áfíríkà, àṣà wa nipé a kì í jẹun nìkan. Tí a bá jẹun, tí àlejò tàbí ọ̀rẹ́ bá wọlé, ohun àkọ́kọ́ tí a máa ń sọ ni "Ẹ wá jẹun". Ṣùgbọ́n ẹ jẹ́ kí a sọ òtítọ́ inú wa lónìí, nígbà tí o sọ pé ẹ wá jẹun, ṣe o sọ ó tọkàntọkàn àbí ò ń gbàdúrà nínú ọkàn rẹ pé kí wọ́n sọ pé "Ẹ ṣe ohun mo ti yó"? Pínpín oúnjẹ kì í ṣe nǹkan kékeré, ó ní ìtumọ̀ tí ó jinlẹ̀. Ìkíni, onímọ̀tàtà, distinge, ìtà, gbogbo wa la mọ irú ènìyàn yìí. Nígbà tí wọ́n bá ń jẹun, wọ́n máa ń wà wà ní alert, tí wọ́n bá gbọ́ pé èèyàn ń bọ̀, wọ́n lè tètè dá oúnjẹ sí abẹ́ àga tàbí kí wọ́n yára jẹ ẹran iyebíye tí ó wà lórí rẹ̀ kúrò. Wọ́n gbàgbọ́ pé ikùn mi ni mo wà, ààyè wà fún. Irú rẹ̀ ènìyàn báyìí máa ń ní ìṣòro láti ní ọ̀rẹ́ gidi nítorí ẹni tí kò lè pín oúnjẹ yóò ṣòro fún un láti pín owó tàbí ìràn lọ́wọ́. Oúnjẹ tí a jọ jẹ ló ń dùn. Food taste better when shared. Ǹjẹ́ o ti ṣàkíyèsí pé oúnjẹ máa ń dùn nígbà tí ó bá wà láàárín àwọn ọ̀rẹ́ tàbí ẹbí? Ni ayé àtijọ́ nínú àwo kan ni gbogbo ènìyàn ti máa ń jẹun. Èyí ń mú ìfẹ́ wá, ó sì ń kọ́ wa ní sùúrù àti ìbọ̀wọ̀ fún ẹni kí a máa wà ojú ibi tí ẹlòmíì ń jẹ sí. Pínpín oúnjẹ jẹ́ ọ̀nà tí a fi ń sọ pé mo nífẹ̀ẹ́ rẹ tàbí inú mi dùn sí ọ. O jẹ́ ẹ̀dẹ̀ ìfẹ́ tí kò nílò ọ̀rọ̀.

Báwo ni a ṣe ń mú èrò tuntun wá? How do you bring new ideas? Ni ayé tí a wà yìí, idea kan ṣoṣo lè sọ tálákà di olówó, ó sì lè yí ìtàn orílẹ̀ èdè padà. Ronú nípa ẹni, ronú nípa ẹni tí ó ro èrò Uber tàbí Facebook. Kì í ṣe pé wọ́n ní orí méjì. Wọn kò mọ̀ bí a ṣe ń gba èrò tuntun ni. Ṣùgbọ́n ṣe ó ti ṣẹlẹ̀ sí ọ rí pé o nílò èrò tuntun fún ìṣòwò rẹ tàbí fún ìwé tí o ń kọ́. Ṣùgbọ́n ọpọlọ rẹ dàbí ibi tí ó ṣòfò. Má ṣe yọ ara rẹ lẹ́nu. Èrò tuntun kì í ṣe idán ìlànà ni. Àwọn ọ̀nà wọ̀nyí ni a lè gbà láti fà wọ́n jáde. Ṣe àkíyèsí àwọn ìṣòro observe problems. Èrò tuntun tí ó dára jùlọ kì í wá láti inú afẹ́fẹ́, ó máa ń wá láti inú ìṣòro. Dípò kí o máa kí èrò ra nípa nǹkan tí kò ṣiṣẹ́ dáadáa, béèrè pé, báwo ni mo ṣe lè jẹ́ kí kí nìyí, kí nǹkan yìí rọrùn. Gbogbo ìṣòwò ńlá ló bẹ̀rẹ̀ bí ojútùú sí ìṣòro. Tí o bá lè rí, tí o bá lè rí ìṣòro tí àwọn ènìyàn ní nínú àdúgbò rẹ̀, o ti rí idea nìyẹn. Ikeji, dàpọ̀ àwọn èrò mix and match. Yorùbá bọ̀ wọ́n ní, "àgbájọ ọwọ́ la fi ń ṣọ̀yà", bẹ́ẹ̀ náà ni pẹ̀lú èrò. Ọ̀pọ̀lọpọ̀ idea tuntun jẹ́ ìdàpọ̀ àwọn nǹkan méjì tí ó wà tẹ́lẹ̀. Fún àpẹẹrẹ, oúnjẹ àti ọkọ̀ food delivery bí Jumia Food. Wo iṣẹ́ tí òun ṣe kí o sì wo iṣẹ́ ẹlòmíràn. Kí ni o lè mú láti, kí ni o lè mú láti bẹ̀ wá sí ibi iṣẹ́ tirẹ̀? Ìkẹta, ka ìwé àti wá ìmọ̀ read and learn. Ìwọ kò lè fúnni ní nǹkan tí o kò ní. Tí o kò bá fi nǹkan kan sínú ọpọlọ rẹ, kò sí nǹkan tuntun tí yóò jáde. Ka ìwé, wo fídíò lórí YouTube tàbí bá àwọn ènìyàn tí ó yàtọ̀ sí irú àwọn ọ̀rẹ́ rẹ tí o ti ní tẹ́lẹ̀ sọ̀rọ̀. Ìmọ̀ tuntun dàbí epo fún èrò idea rẹ.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó ọgbọ́n tí ó ń sọ ọjà di owó. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó rò pé ìpolówó túmọ̀ sí kí a kan pariwo pé "Ẹ wá ra ọjà mi o, ọjà mi dára." Rárá o, ìyẹn kì í ṣe ìpolówó. Áriwo lásán nìyẹn. Ìlànà ìpolówó tí ó múnádóko gbọdọ̀ ní ọgbọ́n, ó gbọdọ̀ ní ẹ̀mí, ó sì gbọdọ̀ ní ètò. Èyí ni àwọn ìgbésẹ̀ mẹ́rin tí a gbàgbọ́ pé ó jẹ́ kókó fún àṣeyọrí. I. Kí ni? Mọ̀ tán ni, kì í ṣe kí ni. Who not just what. Àṣìṣe ńlá tí àwọn oníṣòwò ń ṣe ni pé wọ́n ń fojú sí ọjà wọn ju oníbàárà wọn lọ. Ìlànà mi, kí ni? Kí n tó kọ ọ̀rọ̀ ìpolówó kan, mo gbọdọ̀ mọ ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀. Ṣé ọmọ ilé ìwé ni? Ṣé onílé ni? Ṣé ìyá arúgbó ni? Èdè tí a fi ń bá ọmọ ilé ìwé sọ̀rọ̀ yàtọ̀ sí tí a fi ń bá onílé sọ̀rọ̀. Tí o bá bá gbogbo ayé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ó túmọ̀ sí pé o kò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ léyẹn. Ikeji, ta ìtàn àti ojútùú, má ṣe ta ọjà nìkan. Ẹnikẹ́ni kì í ra ọjà, wọ́n ń ra ohun tí ọjà yẹn yóò ṣe fún wọn. Àpẹẹrẹ, má ṣe polówó pé mò ń ta ilé ní Enugu. Ìyẹn sún ni. Ṣe èyí, ṣe o fẹ́ kí àwọn ọmọ rẹ ní ogún tí wọ́n yóò máa fi gbéraga lọ́la? Ilé yìí ni ìdókòwò tí yóò sọ ọ di onílẹ̀. Ìlànà mi, wá ẹ̀dùn ọ̀kan, pinpoint oníbàárà rẹ kí o sì fi ọjà rẹ hàn bí òògùn tí yóò wò ó san. Lo ìlànà A.I.D.A. Èyí ni òfin àtijọ́ tí kò ní ipa rẹ láéláé gbogbo ìpolówó ọjà tẹ́lẹ̀ ètò yìí. A. Attention/Àkíyèsí. Ìpolówó rẹ gbọ́dọ̀ ní àkọlé tàbí àwọn àwòrán tí yóò mú kí ènìyàn dúró, stop scroll. Ikeji, Interest/Ìfẹ́. Ṣe nǹkan tí yóò jẹ́ kí wọ́n fẹ́ mọ̀ síi. D. Desire/Ìfẹ́ ọkàn. Jẹ́ kí ó wù wọ́n, fi ànfàní rẹ̀ hàn. A. Action/Ìgbésẹ̀. Sọ ohun tí wọ́n gbọdọ̀ ṣe, tẹ ibí, pè wá tàbí fi ẹ̀bùn ránṣẹ́. Má ṣe rò pé wọ́n mọ ohun tí wọ́n yóò ṣe.